Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Àá lọdún náà lọ́hùn, ọdún wo ni yẹn naá? Títí lọ́ pé rán mi létí ọdún náà. Ọdún, eh, 2029 kọ́ ni yẹ́n. Mm-mm, 2019, 2020, 2021, 26, 2022. Eh, mo gun ọkọ̀ akẹ́rù, eh, nígbà yẹn mo ń ṣiṣẹ́, eh, ṣiṣẹ́ pẹ̀lú ọkọ̀ tó fi ń kó igi. Láti 2022, eh, bí i 2022 ṣá. Oun ni mo fi síṣẹ́ pẹ̀lú àwọn ọkọ̀ tó máa ń kó igi yẹn. Wọ́n máa ń kó igi lọ sí Ìsẹ́yìn, ẹ́yin nàá, wọ́n máa ń kó igi láti ìsẹ́yìn ni. Wọ́n máa kó wá sí Láfẹ̀nwá ní Abẹ́òkúta. Bẹ́ẹ̀ la ti máa ń wá já igi sílẹ̀. Eh, eh, iṣẹ́, iṣẹ́, iṣẹ́, iṣẹ́, iṣẹ́ ẹ́ rí i náà, a lè, eh, aṣá máa ń, aṣá máa ń jáde bí i ka, ka ìrìnàjò lọ sí gbogbo àwọn ìlú yẹn. Fikẹ́rù, ehn en, nígbà yí, ọkọ̀ akẹ́rù yìí tí ó ní ọdún kan àbí ìjọ kan ṣá, kaṣá bá wọn wá sí, bá wọn kó igi wá sí Èkó ní Igandò kọ́ ni yẹ́. O dá bi pé Igandò náà ni a bá wọn kó igi wá. Eh, lálẹ́ báyìí óru láfín rìn. Ka tó padà sí Abẹ́òkúta, a tó bí i ago mé, mé, mẹ́ta sí mẹ́rin lóru ka tó wo Abẹ́òkúta ní ọjọ́ tá ń wí. Lẹ́yìn yẹn ewo naa tuń kú. Ókay, ó tún ní ìjọ kan ta mo gun ọkọ̀ akẹ́rù lọ sí, eh, eh, àdúgbò wa níbi lóke Àro lọ sí Àkúté jáde sí ìjú Ṣàgá wá sí, eh, níbí báyìí. A jáde sì wá, jáde wá sí Toyin ka tó lọ bí i gbà jáde lọ sí, eh, ṣé Ijàye kọ́ ni bọ́ sí express Èkó, eh, Èkó sí Abẹ́òkúta. Ka tó tún padà sí Abẹ́òkúta ní ọdún náà náà. So, nítorí náà, ìjẹ́ là tí ọdún, ọdún tí mo, ọdún tí mo, ọdún tí mo gun ọkọ̀ akẹ́rù sẹ́yìn náà ni. Bóyá ọdún, ọdún yẹn, ọdún yẹn fò mi, ó fò mi. Ọ bóyá ọdún, ọdún 2020 ṣá, àbí ì, mo ní 2020. 2020, dé ọ, jẹ́ n wo dáadáa o. Ó lè jẹ́ 2020 o. Kò ṣe 2020, bóyá 2029. Bí i 2029 ló máa jẹ́. Eh, torí èmi mo sáwọ́ pe 2020, mo ti padà ṣ'Eko ngbáyen. Mo ti padà ṣ'Eko ní 2020, 20, 2019. Mo ní 2029, 2019 ló máa jẹ́ ngbáyen. 2019.

Bá ìbéèrè ìbéèrè yín ò ní pé báwo ni o ṣe máa ń yanjú ìṣòro àwọn ẹ̀rọ ayára bí àṣá, ẹ́ ìṣòro àwọn ẹ̀rọ ayára, ẹ́ ó ní bí tí ẹ̀rọ ayára bí àṣá mi kò bá ṣiṣẹ́ dáadáa, ẹ́ tí ó jẹ́ pé wia network ẹn ó ti sálọ, ẹ́ mo lè fi síbí flight mode àbí kí n pa fóònù yẹn kí ń tún tán. Mo lè fi síbí flight mode. Ṣùgbọ́n ẹ́ àwọn àwọn àwọn ilé iṣẹ́ àwọn ilé iṣẹ́ network yẹn wọ́n lè máà wọ́n lè máà wọ́n lè máa ṣe dáadáa fún bí fún bí wákàtí mélòó kan. Nítorí náà ìgbà mí ò máa gbà pé kí èyàn fi èyàn kan máa gbé fóònù òun lẹ́ pé o máa pa mí ṣáájú sí orí ọwọ́ ẹ kí gbogbo àjọ wa dáa jọ dúró sórí ọrọ̀ ara wa. Àbí ńgbà mí ó lè máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó kó kó rìndìn kí ó máa kí gbogbo ẹ̀ máa sáré bóye ẹ kó sáré. Àbí ó jẹ́ pé ẹ́ tí èyàn bá fi sí ẹ́ flight mode òun lè, ọ̀nà tó máa dà pa dà, a bá ti fi sí flight mode wa tún dà pa dà. Wia a tún ṣiṣẹ́ fún bí ìṣẹ́jú mélòó kan, a tún fi sí flight mode a bá tún ti dákẹ́ a tún fi sí flight mode wa tún dà pa dà. A tún ṣiṣẹ́ fún bí ìṣẹ́jú mélòó kan ó lè ṣe bẹ́ẹ̀ fún bí bí wákàtí kan wọ̀lẹ́ ju bẹ́ẹ̀ lọ gan ìgbà mí. Gbogbo ilé láti ṣe ì ṣe ṣe nígbà kan sẹ́yìn. Láàárín ọ̀sẹ̀ tó kọjá gan, ó ní ẹ̀rọ glow mi náà bí ẹ́ náà ṣe ń ṣe nìyẹn. Tí ó jẹ́ pé ó rí ìgbà tí n bá tó dà pa dà sí flight mode ló kí àtẹ̀jíṣẹ́ mi tó lọ kó kí àwọn àtẹ̀jíṣẹ́ mi tó lọ ń gba mi. Àmọ̀ ń gba mi, ó lè jẹ́ pé àwọn àtẹ̀jíṣẹ́ ẹ máa máa lọ tí ẹ pé o kò ní lè wo nǹkan míì lẹ́yìn yẹn ni. Bí àwọn ǹkan tí tí ẹ́ data wọn bá pọ̀ dáadáa o ò ní lè wo wọn. Bí bóyo fẹ́ lọ wo ẹ́ sáìtì kan sì n ò ní lè wo bẹ́ẹ̀. Àfi bóyá àtẹ̀jíṣẹ́ ẹnìkan ló kan máa máa lọ láàárín láàárín gbogbo ìṣẹ́jú yẹn tí ẹ́ tí network yẹn ò ṣe ní tí ẹ̀rọ ayára bí àṣá rẹ tí ó tún máa dẹnu kọlẹ̀ tí kò tí nǹkan kan tó máa lè ṣe bákan máa wo náà ni. Ẹ̀ àbí kó àbí èmi n rí ìbéèrè fóònù mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó máa ń lo ẹ́ ẹ́ network méjì sórí, nítorí ẹ́ náà mo lè mo lè bọ́ sórí ẹ́ ìkejì bí kí ń tún fi iyẹn máa ṣe àwọn ǹkan tí n bá ń ṣe. Iyẹn àbí tí n bá fẹ́ ṣe. Iyẹn tí tí network ìyẹn orí yẹn náà bá da torí ìgbà mí gbogbo wọn lè dàṣẹ́ dàṣẹ́ sílẹ̀ ní ìgbà kan náà. Ọ̀gága bí bóyá tó jù o bá rọ̀ sá, ìgbà mí gbogbo orí gbogbo wọn lè jọ dàṣẹ́ sílẹ̀ ní nígbà kan náà tí ó jẹ́ pé gbogbo wọ́n kàn máa máa wẹ̀ wẹ̀ lójú báyìí ni kò sí ǹkan kan tó máa ṣe. Nítorí náà tó bá ti jẹ́ tó bá ti tó tó bá ti ṣe rẹ̀ báyìí, bóyá kí n kò pa gbogbo ẹ̀ kí n lọ máa wo eré àbí lórí fóònù mi sá, ìyẹn kò ju bẹ́ẹ̀ lọ.

Ṣé ìbéèrè yín ni wípé ṣe o mọ àmì ìràwọ̀ rẹ? Eh ìbéèrè jẹ́ n wo? Ìbéèrè kélò lélé iná. Ìbéèrè bóyá ike ike ìkejì àbí sí kẹta tí máa ṣe lónìí rè o. Àbí ike ìbéèrè ke kẹrin ka bóyá kéfa ìbéèrè ke ẹrin tí máa ṣe lénìí rè tí máa dáhùn lénìí. Òun lè léyìí. Jẹ́ n wo. Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi, òun ni wọ́n ń pè ní àwọn lédè olóyìnbò, òun ló ń pè ní Aquarius. Aquarius. Àmì ìràwọ̀ Aquarius di ẹ wà fún àwọn tó bá bí láti bí January twenty two wá sí February twenty àbí twenty one. Òun àbí bá kan bá kan ṣa láàní ẹrú àkókò báyẹn náà ni àwọn nítorí ṣùgbọ́n èmi February eh twenty twenty February two ni wọ́n bí èmi. Nítorí náà èmi náà èmi náà jẹ́ ara àwọn tí àmì ìrà wọn wà ní Aquarius. Nítorí náà Aquarius ṣì rè. Omi ni omi ni ó wà nípa ó wà nípa nípa omi ló wà. Eh a jẹ pé àwa ta tútù ni ẹ́ yà ta tútù ni wà ta táà kì í fa wàhálà. Èmi ò mọ yẹn dájú ná. Nǹ kan mọ̀ bí wọ́n ṣè máa ń sọ ní ẹ́. Jẹ́ n wo náà. Àmì ìràwọ̀ mi ṣì rè. Eh àmì ìràwọ̀ mi iye èmi náà ó dá á dàna àbí? Ìlú àmì àmì ìràwọ̀ Aquarius. A ti bí a kí a kì í fa wàhálà. A kì í bá èèyàn jà, a kì í bá èèyàn ta. Ọ̀rẹ́ la máa ń bá àwọn èèyàn ṣe ní tiwa. Ẹ fi àwọn tó fẹ́ bá wa jà ṣá. Tó bá dé fẹ́ bá wa jà, a ò kí ń bá wọn fa wàhálà. Ìmọ̀ tó bá fẹ́ bá wọn jà, a máa ń bá wọn jà gidi náà ni táa bá fẹ́ jà. Tó bá di pé tó bá di tó bá di yí pé wàhálà lọ́n wá, wọn á rí wàhálà. Ìmọ̀ tó bá wá wàhálà, wọn máa tó máa nílò láti sùn wà sùn wà sùn wà kan ògiri. Nítorí bó ṣè máa ń sun omi náà nìyẹn. Tó bá ti sun omi sun omi sun omi sun omi sun omi kan ògiri. Ìmọ̀ tó jà wípé àáà kí ló dé ẹ fi mí lẹ̀. Eh ẹ nítorí náà bí àmì Aquarius ṣì ṣe rí niẹ́. Ó bá ti sun sun sun sun sun kan ògiri. Òunnà ni òunnà máa tó jà pé ẹwa ó ti tó. Èwo ni ṣé nítorí mo ti ń bá yín gba gbogbo ìtẹ́ ń ṣe látara. Eh ẹ tó bí yẹn náà ṣe jẹ́ niẹ́. Ẹ n wo ná. Àmì àmì àmì ìràwọ̀ tó yó tó ń bá wa lọ báyẹn náà òní àmì àmì Aquarius náà ló sì dáa jù ṣá. Èmi ò mọ̀ táwọn tó kú. Ọ̀yà Pisces àbí ǹkan. Ṣùgbọ́n Aquarius ló sì ló sì ṣe sùúrù jù ṣá.